Fún mi, kíkẹ́ ènìyàn kì í ṣe ọ̀rọ̀ lásán tàbí ìṣe tí à ń ṣe láì bìkítà Ó jẹ́ ọ̀nà tí mo fi ń fi ẹ̀mí ìmoore hàn, tí mo sì ń fi ìwà ọmọlúwàbí hàn àti ọ̀nà tí mo fi ń fi ìbọ̀wọ̀ hàn sí ẹni tí mo bá ń bá pàdé tàbí ẹni tí ó jù mí lọ tàbí ènìyàn níbi ní ojoojúmọ́. Nígbà tí mo bá ń pàdé ènìyàn, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni pé màá kí wọn dáadáa. Kì ín sì kí wọn pẹ̀lú ọ̀yàyà. Kì í ṣe pé mo kan máa ń sọ pé "ẹ káàárọ̀ o" tàbí "ẹ káàsán" tàbí "ẹ káalẹ́" kúròlẹ́ tàbí kí n sọ pé ẹ kú iṣẹ́ nìkan. Rárá o, kìiṣèyẹn nìkan. Ṣùgbọ́n mo máa ń gbìyànjú kí n kí wọn dáadáa, kí n kí wọn pẹ̀lú, kí n fi jẹ́ kí ojú mi àti ohùn mi nígbà tí mo bá ń kí wọn kó fi hàn pé mo mọyì wọ́n. Mo kọ́ èyí láti ọ̀dọ̀ àwọn òbí mi, láti ìgbà kékeré lọ́dọ̀ àwọn òbí mi. Láti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé. Nígbà tí mo bá lọ kí ènìyàn, ìgbà tí mo bá lọ sódò àwọn tó ń dà ìgbà jù mí lọ àti láti ọwọ́ àwọn ènìyàn tí mo ti bá pàdé. Mo ti rí i pé bí o ṣe kí ènìyàn, o ó ṣe nǹkan tó dà. Ko kí ènìyàn torí wípé ó máa ń jẹ́ kí, ó ní, kíkẹ́ ènìyàn dáadáa ni ìbẹ̀rẹ̀ ìbáṣepọ̀ to to tó dà mọ́ ran àti ìbẹ̀rẹ̀ nǹkan rere tí o lè bá ẹni yẹn ṣe papọ̀. Nígbà tí kíkẹ́ ènìyàn bá dà, ọ̀nà á ṣí nítorí pé o kí ènìyàn, to kí ènìyàn to tó bá pàdé gan ní ọjọ́ níbi ẹ́ tó kọ́kọ́ bá pàdé tó bá kí wọn dáadáa, ọ̀nà lè ṣí fún ẹ nítorí ẹ. Ìbáṣepọ̀ náà á tún rọrùn to ba n tó bá ń kí ènìyàn dáadáa. Ẹ máa jọ ní ìbáṣepọ̀, ẹ máa lè bá ara yín sọ̀rọ̀, ẹ máa lè ran ran are yín lọ́wọ́. Lẹ́yìn èyí, ẹ tun lè jẹ́ ṣe àǹfààní ńlá fún ara yín ní ọjọ́ iwájú torí pé ẹ̀ ń kí ara yín dáadáa. Mo tún mọ̀ pé kò sí ènìyàn méjì tó dàbí ara wọn. Àwọn kan fẹ́ kí o kí wọn pẹ̀lú ọ̀yàyà tó pọ̀. Àwọn kan sì fẹ́ ko kan há kí wọn pẹ̀lú ìrọ̀rùn, ko máa ń dà wọ́n láàmú, ko kí wọn bó ṣe yẹ kó kí wọn, kò sì máa ṣe gbégbá ayé ẹ lọ. Mo máa ń kí àwọn ènìyàn nítorí èyí. Mo máa ń wo àwọn èeyàn daadaa kí n lè mọrú in tó bá wọn lára mu. Mi ò kí kí ènìyàn pẹ̀lú pé kí wọ́n fi ara mi hàn pé kí n kí ènìyàn jù. Mo máa ń kí ènìyàn ní ọ̀nà tó yẹ ni. Láì sì jẹ́, láì sì fún ẹniyen ní inú ìṣòro rárá. Nisó kí. Bí mo ṣe máa ń kí àwọn ènìyàn jẹ́ àpá kan ẹni tí mo jẹ́. Ó ń fi ìbáṣepọ̀ àti ìbọ̀wọ̀ àti ìwà ọmọlúwàbí hàn torí ní ilẹ̀ Yorùbá, Yorùbá máa ń gbàgbọ́ wípé ẹni tí kò bá kí ènìyàn kò ní ẹ̀kọ́ ilé nìyẹn tàbí ko tabi kàn pè ní ẹni tí kò mọ ẹ̀kọ́ ilé, tí kò gba ẹ̀kọ́ ilé, ẹ̀kọ́ ilé tàbí kan bú àwọn òbí ẹ, kan nípa àwọn òbí ẹ ni wọn kọ dáadáa. So nítorí èyí, ó ṣe pàtàkì ní ilẹ̀ Yorùbá láti máa kí ènìyàn dáadáa. Ó sì jẹ́ ọ̀kan lára àwọn ohun kékeré tí mo gbà pé ó lè jẹ́ kí ayé ó dára síi.

Àláa burúkú tí mo rántí dáadáa jùlọ ó ṣẹlẹ̀ nígbà tí mo jẹ́ ọmọ, ọmọ ọgbọ̀n ọdún. Ni àkókò yẹn, mo sì wà ní ilé ẹ̀kọ́ ní lẹ́fùùlù kejì. Ó ti pẹ́ gan, ṣùgbọ́n àlá yẹn, àlá yẹn sì dúró lójú mi, ó sì dúró ní ọpọlọ mi náà títí di òní. Nínú àlá náà, mo rí pé ìyá mi kú. Kì í ṣe pé mo rí ìṣẹ̀lẹ̀ náà gan gan, ṣùgbọ́n ó dàbí ẹni pé mo gba ìpè kan. Bí ẹni pé bàbá mi ń sọ fún mi pé nǹkan kan burú ti ṣẹlẹ̀. Mi ò lè rántí dáadáa, mi ò lè rántí, rántí gbogbo è dáadáa mọ́, torí wípé ó ti pẹ́. Ṣùgbọ́n ìbànújẹ́ àti ìbẹ̀rù tí mo ní ní ọkàn ní àkókò yẹn, a, mi ò tí ì gbagbé ẹ̀. Tí mo bá rántí báyìí, mo máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run ò jẹ́ kí ìmọ̀, ìmọ̀ esù kó ṣẹ́ lórí ayé ẹni kankan wa nínú ìdílé mi. Nígbà tí mo jí ní òwúrọ̀ yẹn, inú mi bàjẹ́ gan an ni. Mo bẹ̀rù, mo sì sunkún kíkòrò. Ó jẹ́ àkókò tí mo kọ́kọ́ mọ̀ pé àlá lè ní agbára lórí, lórí ẹ, lórí ẹ̀mí ènìyàn, lórí ènìyàn, pàápàá jùlọ fún ọmọ ilé ìwé. Ohun tí mo ṣe, ṣe nígbà yẹn ni pé a, mo gbàdúrà gidi o. Mo gbàdúrà sí Olúwa, mo gbà pẹ̀lú ẹkún, pẹ̀lú omijé lójú. Mo fi gbàdúrà sí Ọlọ́run níjọ́ yẹn. Mo gbàdúrà pé, pẹ̀lú ọkàn mi gidigidi. Mo sì bẹ Ọlọ́run pé kó má jẹ́ kí irú ohun bẹ́ẹ̀ ṣẹlẹ̀, kó má jẹ́ kí ìmọ̀ eṣù kó ṣẹ́ lórí ayé màmá mi. Lónìí, mo lè sọ pẹ̀lú, pẹ̀lú ìgboyà wípé àlá náà kì í ṣe, kì í ṣe òtítọ́. Bó ti lè, bó ti lè jẹ́ kó jẹ́ wípé òtítọ́ ni nígbà yẹn, ṣùgbọ́n Ọlọ́run, Ọlọ́run mú wa borí ẹ̀. Ó mú, ó yí ìmọ̀ esù padà sí rere fún wa. Ìyá mi wà láyé lónìí, ó sì ń lágbára sì í lójoojúmọ́. Ó wà láyé àti ní àlàáfíà. Irú yẹn kọ́ mi pé kì í ṣe gbogbo àlá ni a gbọ́dọ̀ bẹ̀rù. Bo ti lè jẹ́ wípé mo mọ̀, mo gbọ́ láti, láti ibi ọ̀dọ̀ àwọn àgbà pé àwọn kan máa ń sọ pé alá gọ̀. Àwọn kan sì máa ń sọ pé alá. Pàápàá jùlọ àwọn Àlùfáà máa ń sọ wípé alá ni ọ̀nà láti jẹ́ kí, láti nínú ọ̀nà tí Olúwa máa ń fi, ó máa ń fi nnkan tó fẹ ṣẹlẹ̀ hàn fúnyàn. Nítorí náà àlá ní gbogbo ìgbà ó máa ń jẹ́ òtítọ́ ní ọ̀nà kan àbí òmíràn. Ó lè jẹ́ pé èeyan le máa mọ ìtumọ̀ rẹ̀. Ó lè jẹ́ pé ọ̀nà ìtumọ̀ mi ni, ni àlá náà jẹ́. Ṣùgbọ́n àlá, tí èèyàn bá alá, ó máa ń jẹ́ òtítọ́ ní ọ̀nà kan àbí òmíràn. Nítorí náà, èèyàn gbọ́dọ̀ gbàdúrà gidigidi láti yí ìmọ̀ eṣù padà nígbà tí èèyàn bá ti gba, tí eeyan ba ti lá iru àlá bẹ́ẹ̀. Irú yẹn náà ó kọ́ mi pé kì í ṣe gbogbo àlá ni a gbọ́dọ̀ máa sunkún fún. Ṣùgbọ́n ó tún jẹ́ ìrántí pé àdúrà àti ìgbàgbọ́ lè fún ènìyàn ní ìtùnú. Torí pé ìgbà tí mo gba àdúrà níjọ́ náà, níjọ́ yẹn, mo gba àdúrà gidigidi. Olúwa sì gbọ àdúrà mi, ó sì yí ìmọ̀ ota, ó sọ ìmọ̀ ota dófo. Nígbà tí mo bá rántí àlá yẹn báyìí, kì í ṣe pẹ̀lú ìbẹ̀rù mọ́, ṣùgbọ́n pẹ̀lú ọpẹ́. Ó jẹ́ apá kan ìríri ìgbésí ayé mi. Ó sì ti jẹ́ kí n mọ̀, mọ̀ yìí pé Olúwa máa gbàṣàkóso. Kò sí bí àlá ṣe burú tó, Olúwa lè yí padà sí ire fún ènìyàn. Ẹ ṣé.

Níbi iṣẹ́ mi, àwọn ohun èlò tó ṣe pàtàkì kì í ṣe irinṣẹ́ nìkan, ṣùgbọ́n ohun tí ń jẹ́ kí n ṣiṣẹ́ dáadáa, kí n ṣeiṣiṣẹ́ pẹ̀lú ìrọ̀rùn. Ohun èlò àkọ́kọ́ ni ẹ̀rọ kọ̀m̀pútà mi. Ó jẹ́ ọ̀kan, ọ̀kan iṣẹ́ mi, ó sì jẹ́ ọ̀kan lára àwọn irinṣẹ́ pàtàkì torí pé gbogbo ohun tí mò ń ṣe, ìkọ̀wé ni o tàbí itupalẹ̀ ni àti ìmúlò rẹ̀, ìmúlò data, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀, inú ẹ̀ ló ti bẹ̀rẹ̀. Lẹ́yìn èyí ni ẹ̀rọ ìdákẹ́jẹ́, tí ó àwọn òyìnbó ń pè ní earpiece torí pé ó ń jẹ́ kí n dojúkọ iṣẹ́ mi dáadáa láìjẹ́kí àríwó, àríwó tí ó yí mi, àríwó, àríwó àyíká kó, kó mú mi sọ ojú nù kúrò nínú iṣẹ́ mi. Nítorí náà ló ṣe, ló ṣe jẹ́ wí pé òun náà ṣe pàtàkì. Ohun mi, ohun mi tí, tí mo kà ṣe pàtàkì gan náà ni ìmọ̀ àti ọpọlọ tí ń ṣiṣẹ́ ẹ̀kọ́ tuntun. Torí tí kò bá sí ọpọlọ, kò sí bí èèyàn ṣe fẹ́ kọ́ ẹ̀kọ́ tuntun. Torí ní ibi iṣẹ́ mi, o gbọ́dọ̀ máa jẹ́ kí ọpọlọ rẹ kó ṣí sílẹ̀ ni, ní gbogbo ìgbà. Torí ìgbà mìíràn wọ́n lè fún wa ní nǹkan tí a máa lò, àwọn, àwọn òfin tí a máa fi ṣiṣẹ́, tí ẹni tó bá jẹ́ wí pé kò bìkítà ni láti máa lo ọpọlọ rẹ̀ láti ka àwọn òfin náà, láti jẹ́ kí òfin náà kó, kó ti wà nínú orí ẹ̀ torí, torí pé ó máa ní, ó máa ní, ó máa nílò rẹ̀ nínú iṣẹ́ ní ojoojúmọ́. So ìdí níyì tí ó fi ṣe pàtàkì náà. Kì í ṣe gbogbo irinṣẹ́ ni a fi, a fi ọwọ́ kan, kì í ṣe gbogbo ẹ̀. Díẹ̀ nínú wọn máa ń, díẹ̀ nínú wọn wà nínú èrò, èrò wa. Ìfẹ́ láti kọ́ ẹ̀kọ́ náà, láti kọ́ ẹ̀kọ́ tuntun, òun náà wà níbẹ̀. Ìfẹ́ láti bèrè, láti bèrè nígbà tí nǹkan ò bá yé ni, òun náà wà, òun náà wà níbẹ̀ àti láti lóye ohun tí, tí èèyàn n ṣe dáadáa. Èyí ló jẹ́ kí iṣẹ́, iṣẹ́ mi yàtọ̀. Ní ìparí, ìṣètò àkókò àti ìfarabalẹ̀ jẹ́ ohun èlò tí mi ò lè ṣe láì, láì lo. Wọ́n jẹ́ kí n ṣiṣẹ́ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Wọ́n jẹ́, wọ́n jẹ́ kí n ṣiṣẹ́ mi ní dáadáa, kí n ṣiṣẹ́ mi dáadáa, kí n ṣiṣẹ́ pípé, kí n sì fi iṣẹ́ tó dára hàn. Nípa gbogbo èyí, mo mọ̀ pé irinṣẹ́ dá, ṣùgbọ́n ẹni tó ń lò ló ṣe pàtàkì jù. Ẹ ṣeun!

Bẹ́ẹ̀ni, mo mọ̀ ọ̀pọ̀ nínú àwọn aládùúgbò mi dáadáa, kì í ṣe pé mo mọ orúkọ wọn nìkan, ṣùgbọ́n mo tún mọ bí ìwà wọn ṣe rí àti bí mo ṣe lè bá wọn sọ̀rọ̀ dáadáa. Láti ìgbà tí mo ti kọ, ko ara mi bí ara sí kí kí ènìyàn dáadáa, ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn aládùúgbò mi ti dára sí. Nígbà gbogbo ní òwúrọ̀ kùtùkùtù, mo máa ń kí wọn ní ọ̀nà ìrẹ̀lẹ̀, mo máa ń kí wọn dáadáa. Mo si maa Mo sì máa ń bèèrè bí wọ́n ṣe sùn, máa ń bèèrè pé ṣé wọ́n sùn dáadáa, ṣé wọ́n jí dáadáa. Mo máa ń bèèrè nípa iṣẹ́ tí wọ́n ń ṣe, ṣé wọ́n ń tà níbi iṣẹ́ wọn. Àwọn tí wọ́n ní sọ́ọ̀bù, màá béèrè lọ́wọ́ wọn pé ṣé wọ́n ń tà dáadáa ní ibi iṣẹ́ wọn. Àwọn tẹ́kọ́ wọ́n ní sọ́ọ̀bù, tẹ́kọ́ wọ́n ń ṣe iṣẹ́ inú ilé, mo máa ń bèèrè bí iṣẹ́ ṣe ń lọ. Nítorí náà, ó fi jẹ́ wípé ìbáṣepọ̀ pẹ̀lú wọn ó fi dára. Awọ̀n tí mo máa ń ṣe yìí fi jẹ́ kí ìbáṣepọ̀ náà kò tún máa jinlẹ̀ sí. Kò sí ẹni tí kò fẹ́ kí a mọ iyi e. Mo tún kọ̀ pé gbogbo ènìyàn kì í ṣe bákan náà. A yàtọ̀ sí ara wa. Èmi báyìí, mi ò lai kí n máa sọ̀rọ̀ jù, mi ò lai ki n máa sòrò ju. Mo lai kí n ṣe ohun tí mo fẹ́ ṣe. Mo ti máa ń tọ́jú àkókò mi rẹra, mo ti máa ń ṣe bí mo ṣe fẹ́ ṣẹ́ kí ọjọ́ òní lọ, mo ti máa ń kọ sílẹ̀. Nítorí náà, mo máa fẹ́ rí dájú wípé mo ṣe ǹkan tí mo kọ sílẹ̀ ní ọjọ́ náà. Nítorí náà, mi ò fẹ́ kí n máa fi àkókò ṣòfò rárá tán. Mo tún kọ̀ pé nígbà tí mo ti kọ èyí pé gbogbo ènìyàn kì í ṣe bákan náà, mo mọ̀ pé àwọn kan wọ́n lai kí kan máa dákẹ́. Ẹlomi wà to'pe tó bá kí gan báyìí, ó máa fi ohùn inú lọ́ fún máa dá ẹ lóhùn. Àwọn mí wà toje pé tó bá kí wọn, wọ́n lè má tùn da ẹ lóhùn gan, wọ́n lè má dà yàn lọ́hùn. Àwọn mìíràn wà toje pé tó bá kí wọn báyìí, wọ́n ti máa kí ẹ dáadáa inu wọ́n máa dùn pé o kí wọn. Àwọn mìíràn gan náà kọ́ máa kí ẹ. Nítorí èyí, a lè yàtọ̀ sí ara wa. Ṣùgbọ́n mo gbiyanju, bó ti di jẹ́ wípé a yàtọ̀ sí ara wa, mo tún gbìyànjú láti lóye wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe rí. Kì í ṣe láti dá wọn lẹ́jọ́ rárá. Èyí ló rán mi lọ́wọ́ láti yàgò fún àríyànjiyàn, ìjà àti ìṣòro sí gbogbo ènìyàn ní àdúgbò mi. Nígbà mí bí ọ̀rọ̀ bá wáyé, bóyá ó ta sí ẹni kẹ́ni ní àdúgbò, mo máa ń fi inú rere hàn. Bóyá nípasẹ̀ ọ̀rọ̀ ìtúnú tàbí ìrànlọ́wọ́ kékeré mi kò kì í fi wọ́n sílẹ̀. Tí mo bá rí pé ẹni kan nílò ìrànlọ́wọ́, màá béèrè lọ́wọ́ rẹ̀ ní ọ̀nà ìrẹ̀lẹ̀ pé "kí ni mo lè ṣe fún ọ? Kí lo fẹ́ kí n ṣe fún ọ?" Mo gbàgbọ́ pé ìgbé ayé wa yìí ó ṣe pàtàkì kí a bá ara wa ṣe, kí a bá ara wa sọ̀rọ̀. Nítorí Yorùbá ń bọ̀ wọ́n ní pé igi olè dágbó ṣe. Bẹ́ẹ̀ náà ni ó fi jẹ́ sí àwọn ènìyàn. A nílò ara wa láti gbé ìgbé ayé àlàáfíà, láti gbé ìgbé ayé ìrọ̀rùn àti láti gbé ìgbé ayé tó dùn tó lárinrin.

Nípa ètò ìdárayá mi, mo lè sọ pé mo, mo ti ní ìpinnu, ṣùgbọ́n mo sì ń kọ́ ara mi láti mú ìpinnu náà ṣẹ. Ni ọkàn mi, mo ti pinnu pé kí n má ṣe ìdárayá lójoojúmọ́ ní àràárọ̀ bóyá atí ní àlá lẹ́ná. Torí mo mọ̀ pé ara tó lá, ara, ara tó kún fún agbára, ó máa ran ni lọ́wọ́ láti ṣiṣẹ́ dáadáa àti láti ní, ẹ́, láti ní àláàfíà nínú ara àti ní ọpọlọ. Mo ti rò pé kí n forúkọ sílẹ̀ ní gym kan, mo sì ti pèsè, pèsè ọkàn mi sí i, ṣùgbọ́n títí di òní yìí, tí di ìsinsìnyí, mi ò tí bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe fẹ́. Kì í ṣe pé mi ò fẹ́ ṣe o, ṣùgbọ́n ààyè àti, ààyè láti ṣe torí iṣẹ́, iṣẹ́ máa ń gba àkókò mi gan an ni. Síbẹ̀ èyí kò túmọ̀ sí pé mi ò, mi ò ṣe ìdárayá rara Nígbà mi, mo máa ń ṣe ìdárayá nílé bí stretching ni, bí push, push up bí tàbí kí n rìn díẹ̀. Even, even, nítorí, nítorí èyí gan an, òní yìí nígbà tí mo fẹ́ lọ ra nǹkan, ibẹ̀ dẹ́, ibẹ̀ dẹ́ jìnnà gan an—mo Mo ri wípé mo ń rìn lọ síbẹ̀ ni, bó ṣe jẹ́, bó ṣe jẹ́ pé ọ̀rùn mú, mo ń rìn lọ síbi ibẹ̀, mo tún ń rìn padà, náà ni. Nítorí òní lásán mo sì ń rìn, ń rìn tó dáadáa tí ó ma tó ń jẹ́ kí àlàáfíà bí, bí, bí ìdárayá mo fi ṣe ìdárayá láti jẹ́ kí àlàáfíà kó tún wà, kó tún jọba nínú ayé mi, kí gbogbo ara mi náà kó, kó, kó jí pépé. Kó pẹ́, kó pẹ́, kó pọ̀, kó pẹ́, kó jìnnà. Mo, mo gbàgbọ́ wípé máa ma ṣe, ẹ́, ìdárayá ní ojoojúmọ́ ó ń pàtàkì jùlọ fún mi ni pé mo ti bẹ̀rẹ̀, mo ti bẹ̀rẹ̀ mo sì mọ̀ pé mo máa dára sí i lọ́jọ́ iwájú. Mo gbà pé ìdárayá kì í ṣe, kì í ṣe ìdárayá nìkan nípa nǹkan tí èèyàn kan fi n ṣe fàájì, ó jẹ́ ìrìn àjò. Mo sì ti ní lọ́kàn láti múra sí, láti múra sí bí mo ṣe ń ṣe ìdárayá yìí àti láti máa wọ, ẹ́, àwọn olùkọ́ ní, ní orí fóònù mi. Àwọn olùkọ́ ni ọ̀tọ̀ máa ń kọ́ èèyàn bí èèyàn ṣe máa ń ṣe ìdárayá ní, nínú ilé èèyàn tí èèyàn tún máa ṣe dáadáa. Mo ti pinnu láti máa wò wọ́n torí nípasẹ̀ èyí ìdárayá, ìdárayá mi tún máa, ó tún máa, ó tún máa dùn mọ́ alára mi, ó sì máa fún, jẹ́ kí ara mi kó jí pépé sí i.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó, tó, tó ní, tó ń fún ni ìlera tó pé, tó péye. Nítorí pé mò ń ṣọ́ra púpọ̀ nípa ohun tí mò ń jẹ. Nítòótọ́ mi ò fẹ́ràn, mi ò fẹ́ràn kí ń máa ra oúnjẹ ní, níta rara. Ìdí ni pé a kì í mọ bí a ṣe ń ṣe, a ṣe ń ṣe ọ̀pọ̀ nínú àwọn oúnjẹ wọ̀nyí. A kì í mọ irú omi tí wọ́n fi ń ṣe. A kò sì mọ bí, bí ẹni tó ń ṣe ṣe, ṣe mọ́tótó sí. Tàbí bí àyíká tí wọ́n ti ń ṣe oúnjẹ náà ṣe rí. Nígbà mi, oúnjẹ lè wà níbi tí kò yẹ. Nítòsí balùwẹ̀. Ó lè jẹ́, ó lè jẹ́ pé níbi tí kòkòrò wà, tí kòkòrò ti máa, tó ti máa wọ inú, wọ inú rẹ̀, ko ni wọ́n gé oúnjẹ náà sí. Àwọn nǹkan wọ̀nyí máa ń, ó máa ń jẹ́ kí, ó máa ń jẹ́ kí n sá fún oúnjẹ ìta. Nítorí wípé mo, mo, mo, mo fára sí ǹkan tí mo bá jẹ sínú mi. Mi kò fẹ́ kí ń jẹ oúnjẹ burúkú tí ó máa ń fún, dá àìsàn sí mi lára, tàbí tí ó máa fún mi ní àìlera. Kí ló tún burú sí? Kí tun ni ó tún burú sí? Ohun tó tún burú ni pé àwọn kan a máa lo àwọn ǹkan tí, tí kò yẹ kí wọ́n lò fi ṣe oúnjẹ rara. Bí i kan máa lo dítajẹ́ǹtì, kan fi dítajẹ́ǹtì, kan fi bọ pọ̀nmọ́. Tàbí kí ẹ fi ṣúgà sí ẹ̀wà. À, irú nǹkan bẹ́ẹ̀ kì í, kì í dára fún ara, ara ènìyàn. Tí ẹeyan bá tì ń jẹ ṣúgà jù, òyìnbó, ǹkan tí ó máa ń fà, ó máa ń fà súròkì tàbí, àtpatenṣọ̀n. Èmi, èmi kò sì fẹ́ irú nǹkan bẹ́ẹ̀. Mi kò fẹ́. Mi fẹ́ fún ara mi tàbí àwọn olólùfẹ́ mi. Ìdí nìyẹn tí mo fi fẹ́ràn láti, láti máa ṣe oúnjẹ fúnra mi. Kí n ṣe oúnjẹ tèmi nílé mi fúnra mi. Nígbà tí mo máa fẹ́, tí mo máa fẹ́ ṣe oúnjẹ, tí mo máa fẹ́ jẹun, màá ra ata tútù, ata tútù àti tòmátò tútù. Gbogbo àwọn nǹkan, nǹkan tí máa rí pé wọ́n fẹ́ ṣe ewédú, màá ra ewédú tútù tí wọn, tí wọ́n kò ṣe kiní, màá hàn fúnra mi. Màá ra irú, màá fi irú, irú, nítorí irú dá, ó dáa fún ojú dáadáa. So irú ó jẹ́ ǹkan tó yẹ kí ẹ̀yàn máa jẹ ní ojoojúmọ́. So màá ra irú sí i. To bá je wípé mi fẹ́ se àmàlà, màá ro àmàlà. Tobá wípé mo fẹ́ jẹ ṣẹ́mọ ni, mo fẹ́ ro ṣẹ́mọ, màá ro ṣẹ́mọ, màá ra ṣẹ́mọ, màá dé, màá sì rò fúnra mi nílé. Bó, bó sì jẹ́ ẹ̀gúsí, màá ra ẹ̀gúsí, màá sè é fúnra mi. Màá ra úgú sí i, úgú tó fresh tó, tó, tó, tó tútù dáadáa. Màá ra sí i. Ó máa dùn tó, tó máa tọ́ ṣánṣán tí mo bá sè é. Ó máa ń dùn, ó máa ń gbádùn oúnjẹ mi tí mo bá sè é fúnra mi. Mo máa ń gbádùn rẹ̀ gan. Kiise nítorí pé mo sè é fúnra mi nìkan. Nítorí wípé mò mọ wípé ohun tí mò ń jẹ, ó dára fún ara mi. Mi ò jẹ ìjẹkújẹ. Mo, mo dè mọ omi tí mo fi sè é. Mo mọ omi tí mo lò. Mo mọ bí mo ṣe rí àwọn ohun èlò mi. Mo sì mọ pé mò ń jẹun ní ìmọ̀ tó tó. Kò túmọ̀ sí pé mi, mi kò kí, mi kì í jẹun níta rara o. Nígbà mi bí ẹni kan bá fẹ́ gbé mi jáde tàbí bóyá ní, ìjáde láti ibi iṣẹ́, mo lè jẹ́. Ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà. Mo fẹ́ kí ó jẹ́ ẹ̀ẹ̀kọ̀kan. Kì í ṣe ojoojúmọ́. Fún mi jíjẹ, jíjẹ oúnjẹ tó, tó ní, tó fún ni ní ìlera, túmọ̀ sí pé kí n sọ́ ara mi, kí n sọ́ ǹkan tí mò ń jẹ́. Kì í ṣe mọ ohun tí mò ń fi sínú ara mi. Kì í ṣi, kì í ṣi bọ́. Kí, kí n lè bọ̀ lára àìlera lọ́jọ́ iwájú. Ara ni, ara dàbí ilé wa. Bí a bá tọ́jú ẹ dáadáa, yóò, òun ni yóò sọ bí ó ṣe máa dá wa lóhùn ní ọjọ́ iwájú. Ẹ ṣeun.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n sọfitíwẹ́ẹ̀ mi torí mo mọ̀ pé ó ṣe pàtàkì gan-an ni. Sọfitíwẹ́ẹ̀ tí kò bá jẹ́ tuntun lè fa ìṣòro bí i ìdènà nínú iṣẹ́, àìléra ààbò tàbí kí ẹ̀rọ má ṣiṣẹ́ dáadáa. Nígbà míì, mo máa ń ṣètò rẹ̀ kí ó máa ṣe ìmúdójúìwọ̀n fúnra rẹ̀, pàápàá jù lọ fún àwọn áàpù àti operating system. Ṣùgbọ́n nígbà tí mo bá rí pé ìmúdójú ìwọ̀n kan ṣe pàtàkì, mo má n ka díẹ̀ nípa rẹ̀ mo má ń ka díẹ̀ nípa rẹ̀, kí n kí n tó kí n tó fi sílẹ̀, kí n lè mọ ohun tí ó ń wá. Gẹ́gẹ́ bí ẹni tí ó n ti n ṣiṣẹ́ pẹ̀lú kọ̀m̀pútà àti data, mo mọ̀ pé ìmúdójú ìwọ̀n kì í ṣe ṣíṣe nìkan, ó jẹ́ apá kan iṣẹ́. Ó n jẹ́ kí ero ẹ̀rọ mi ṣiṣẹ́ dáadáa, kó sì yàrá ṣiṣẹ́, kí ó dáa jù pé ààbò ààbò rẹ̀ pé wípé àwọn ẹyan kankan kò ní wá jí, ehm ẹ̀rọ mi gbé, kí n sì lè ṣiṣẹ́ pẹ̀lú ìrọ̀rùn àti ìfarabalẹ̀, àti ọkàn pé ẹ̀rọ mi ó ní àbò tó dáa jù. Ní ìparí, ìmúdójú ìwọ̀n sọfitíwẹ́ẹ̀ jẹ́ bí i bẹ́ni wípé èèyàn tọ́jú ara èèyàn náà ni. Tí èèyàn bá fẹ́ tọ́jú ara rẹ̀, ó máa tọ́jú ara rẹ̀ wípé, ehm kò lè ní àlàáfíà ní ara, kí ara èèyàn kó jí pépé, kí èèyàn má ṣe ní àìsàn ní ọjọ́ iwájú. Bí èèyàn ṣe ń tọ́jú ara náà ni èèyàn ṣe ń tọ́jú sọfitíwẹ́ẹ̀ ẹ̀yan, torí wípé tí ẹyan ò bá tọ́jú rẹ̀ dáadáa, ó máa mú ìṣòro wá ní ọjọ́ iwájú. Ìtọ́jú rẹ̀ dáadáa sì máa fún ni ní ìrọ̀rùn àti àlàáfíà láti ṣiṣẹ́ tó péye.

Nípa ọjọ́ ọjà tuntun, ó má ń yàtọ̀ sí níbi gbogbo. Kò sí ọjọ́ kan ṣoṣo tí gbogbo gbogbo ibi ń tẹ̀lé torí pé gbogbo agbègbè ní ètò tirẹ̀. Níbi kan ọjà lè má sí lójoojúmọ́ ṣùgbọ́n ọjọ́ kan pàtó ni yóò jẹ́ ọjọ́ tí ọjà ó má kún gan. Fún àpẹẹrẹ, níbi tí mo ti mọ̀ tẹ́lẹ̀, a máa ń pè ní ọjà tótàlì. Ọjà yìí kì í ṣí lójoojúmọ́ gẹ́gẹ́ bí ọjà ńlá. Ó mà n Ó má ń ṣí lẹ́ẹ̀kan ní gbogbo ọjọ́ márùnún márùnún. Bí ọjà bá ṣí lónìí tí ó bá jẹ́ ọjọ́ ajé, ọjọ́ mìíràn tí yóò tún ṣí ni ọjọ́ ẹtì. Iyẹn ọjọ́ márùnún lẹ́yìn. Lẹ́yìn iyẹn, ó tún má ń lọ sí, ó tún má ń ṣí ní ọjọ́ túnìsídé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ni àwọn ọjọ́ wọ̀nyí ní ọjà má ń kún títí di etí. O sì le rí àwọn nǹkan tí o bá fẹ́ rà, o le rí rà. Àwọn oníṣòwò láti ibi jìnnà jìnnà láti ibi tó jìnnà má ń wá. Oúnjẹ, aṣọ, irinṣẹ́ àti ohun gbogbo má ń wà lọ́pọ̀lọ́pọ̀. Ṣùgbọ́n ní àwọn ọjọ́ mìíràn àwọn ènìyàn sì má ń wá sí ọjà láti wá ta ọjà. Àwọn èyàn sì ti má ń lọ síbẹ̀ láti ra ọjà ṣùgbọ́n kò le kún bí ọjọ́ ọjà gangan. Ní ìlú Ìbàdàn, a ní ọjà ọjọ́ èyí tí a tún ní ètò ti ẹ. Gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ ọjà yẹn má ń ò mà n ṣí lẹ́ẹ̀kan ní gbogbo ọjọ́ mẹ́fà mẹ́fà tàbí ọjọ́ méje méje. Mi ò tí é rántí dáadáa mọ́. Ṣùgbọ́n èyí fi hàn pé ètò ọjà kì í ṣe ìkan náà ní ibi gbogbo. Ní kin kúkúrú, ọjọ́ ọjà tuntun má ń dálé lórí àdéhùn tí ó wà ní agbègbè náà láàrin àwọn ìyá ọjà, àwọn è n ọlọ́jà, àwọn oníṣòwò àti ìjọba ijóba ibẹ̀. Ìdí nìyẹn tí a fi ń rí pé ọjà ń ṣiṣẹ́ lọ́nà tó yàtọ̀ sí sira wọn ní ibi gbogbo.

Nígbà tí mo bá, tí mo bá ti mọ̀ pé mo ti ṣe àṣìṣe tàbí mo ti ba ènìyàn nínú jẹ, mo ti ṣe, mo ti ṣe ènìyàn. Mi ò fẹ́ dá, mi ò fẹ́, mi ò kí fẹ́ kó tutù. Mo máa ń ronú sí i. Mi, mi ì fẹ́ràn kí n máa tún, kí n máa ṣẹ̀yàn gan an. Ohun àkọ́kọ́ tí mo ṣà má a ń ṣe, tí mo máa ń ṣe ni pé mo máa ń gba àṣìṣe tí mo ti ṣe. Mà á rò, mà á rò síran pé tó bá yẹ pé mi ni ẹni kan ṣe irú nǹkan báyìí sí, báwo ni mà a ṣe? Mà a ṣe, mà a ṣe dá onítọ̀ún lóùn Kí ni mà a ṣe? Ìgbà mìíràn tí mo máa, tí mo máa ń lórí síra mi, mo máa rí i pé àti mo bá rí pé ẹni kan ló ṣe irú nǹkan báyìí sí mi, ó máa dùn mí gan an. Nítorí náà nípasẹ̀ èyí ni mo ṣe máa ń fi hàn pé mo máa fi gba àṣìṣe mi ní àṣìṣe. Mo máa ń gbà pé mo ti, mo ti ṣe àṣìṣe. Mo gbàgbọ́ pé ìtọrọ àforíjì tó tọ́, ó bẹ̀rẹ̀ nígbà tí ènìyàn bá, bá jẹ́ olóòótọ́ sí ara rẹ̀. Ó jẹ́ olóòótọ́ sí ara rẹ̀, ó sì mọ̀ pé ó ti ṣe àṣìṣe. Nibẹ̀ ni àforíjì ti máa ń bẹ̀rẹ̀. Lẹ́yìn èyí, mo máa ń bá ẹni tí mo, tí mo ti ṣe, tí mo sọ̀rọ̀ sí tàbí tí mo, tí mo bà lójú jẹ, mo máa ń bá, màá lọ bá sọ̀rọ̀ lọ́nà ìrẹ̀lẹ̀. Kì í ṣe pé kí n máa, kí n máa jì yàn pé a, tàbí kí n máa sọ nǹkan tí mo fi ṣe nǹkan náà láti yọrí bọ́rọ́ kúrò nínú àṣìṣe tí mo ṣe. Rárá o. Mo máa ń sọ pé a, mo mọ̀ pé ohun tí mo ṣe kò da. Mo sì bẹ̀ ọ́ pé jọ̀wọ́ dáríjì mí. Dáríjì mí. Ẹ̀, mi ò ní ṣe irú ẹ̀ mọ́. Mo ti mọ̀ àṣìṣe mi. Mo bẹ̀ ọ́ pé dáríjì mí. Mi ò ní ṣe irú nǹkan, irú àṣìṣe yìí mọ́. Má bínú. Nígbà mi kì í ṣe ọ̀rọ̀ púpọ̀ ló ṣe pàtàkì ṣùgbọ́n, ṣùgbọ́n pé o tọrọ ìdáríjì ṣe láti inú ọkàn rẹ wá. Ohun tó n, ìdáríjì, ìdáríjì tó ń tọrọ, tí ó ń wá ó jẹ́ tòóọ́. Kì í ṣe pé a jẹ́ kí a fòfún pé, jẹ́ kí a fòfún pé kó má bínu jàárẹ̀, kó jẹ́ ń gbádùn, kí í ṣe irú bá yẹn. Ṣùgbọ́n pé ìdáríjì tó ń tọrọ, tó ń wá láti ọ̀dọ̀ ẹni ẹni ẹ, ó jẹ́ ó wá láti ọkàn rẹ, láti inú ọkàn rẹ wá. Mo tún mọ̀ pé kì í ṣe gbogbo ènìyàn ni yóò dáríjì yàn lẹ́sẹ̀kẹsẹ̀. Nítorí náà mo máa ń fún, màá fún wọn ní àyè àti àkókò láti dáríjì mi. Fún mi ìtọ, ìtọrọ àforíjì kì í ṣe láti fi ara, láti, láti jẹ́ kí kò pọ̀ pé ìwọ lo gbọ́n jù. Ṣùgbọ́n ó jẹ́ ọ̀nà láti, láti fi àlàáfíà, jẹ́ kí àlàáfíà ò jọba. Láti jẹ́ kí ìbáṣepọ̀ tó dánmọ́rán tún, kó tún gbòòrò sí i. Kí ìbànújẹ́ kó kúrò lọ́kàn ènìyàn. Mo gbìyànjú láti fi iṣẹ́ hàn pé mo ti kọ́ ẹ̀kọ́ nínú àṣìṣe tí mo ṣe. Mo máa ń fi hàn fún àwọn ènìyàn pé, ohun tí mo ṣe yìí mo ti kọ́ pé èèyàn kì í ṣe báyìí o. Dáríjì mí o. Mo ti kọ́ pé, nígbà mìíràn mi ò ní ṣe irú nǹkan báyìí mọ́. Nítorí pé àforíjì tó tọ́ kì í dúró ní, ní ọ̀rọ̀ nìkan ṣùgbọ́n nínú ìwààsí tuntun tó tẹ̀le.

Bẹ́ẹ̀ni, mo mọ àmì ìràwọ̀ mi. Àmì ìràwọ̀ mi ni oṣù tí wọ́n bí mi. Mo sì mọ̀ pé àwọn ènìyàn máa ń lò ó láti ṣàlàyé ìwà àti ìwu wàsí ènìyàn àti ẹ̀ àkọsẹ́jáyé ènìyàn. Ṣùgbọ́n lóòótọ́, èmi ti kára mi gbàgbọ́ pé kì í ṣe àmì ìràwọ̀ nìkan ló ń ṣàkóso ayé mi. Ohun tí mo kọ́, àwọn ìpinnu tí mo ti ṣe àti ìpinnu tí màá ṣe ní ọjọ́ iwájú àti bí mo ṣe ń ṣiṣẹ́ lórí ara mi àti iṣẹ́ tí mò ń ṣe náà ló ṣe pàtàkì jù. Nítorí náà, bó tilẹ̀ jẹ́ pé mo mọ àmì ìràwọ̀ mi, mo tún mọ̀ pé ọjọ́ iwájú mi wà lọ́wọ́ mi, kì í ṣe lọ́wọ́ ìràwọ̀ nìkan. Mo sì mọ̀ wípé ọjọ́ iwájú mi á dára.

Ní òwúrọ̀ ohun tí mo bá jẹ kì í ṣe, kì í ṣe nǹkan kan náà. Mi kì í jẹ nǹkan kan náà ní ojoojúmọ́. Ó má a yàtọ̀ síra wọn. Nígbà mí mo lè jẹ ìrẹsì àti ọbẹ̀ pẹ̀lú ẹja tàbí ẹran tàbí ẹyin. Ìgbà mìíràn mo lè jẹ ẹ̀wà àti búrẹ́dì. Ìgbà mí mo lè jẹ àmàlà àti ewédú pẹ̀lú ọbẹ̀. Ìgbà mí mo lè, mo lè, mo lè mu drink, mo lè mu ẹ́ bí a bí i fijù tàbí kí n mu-- ìgbà, ìgbà mìíràn mo lè jẹ ẹyin, mo lè jẹ ẹyin méjì láàárọ̀ kí n tó jáde. Ìgbà mìíràn mo má a, má a kọ́kọ́, má a kọ́kọ́ mu, mà a rẹ́ seed, seed kan náà ta ń pè ní chia seed. Mà a rẹ́ sínú omi, mà a wá gbé mu ní àárọ̀ l’òwúrọ̀. Tí màá ṣe gbé wọn l'òwúrọ̀ yẹn, ó má a tún di ọ̀sán kí n tó jẹ oúnjẹ mìíràn. So bí mo ṣe máa ń jẹ oúnjẹ mi nìyẹn. Kò kì í jẹ́ ǹkan kan náà ní ojojúmọ́. Ohun tí mo, tí mo ń gbìyànjú ni pé kí ohun tí mo bá jẹ ní òwúrọ̀ kó jẹ́ ohun tí yóò fún mi ní agbára, tí yóò fún mi ni, tí ó fi mi sí ìlera pípé, tí ó sì máa rọrùn fún mi, fún ara àti fún, fún mi àti fún ara mi, tí kò ní jẹ́ kí n sọn, tí kò ní jẹ́ kí, kí ẹbí máa pa mí, tí ó máa yẹ kí ni lè ronú dáadáa. Nítorí ìgbà mìíràn tí ebi ba ti ń pá èèyàn, èèyàn lè máa le ronú níla. Tí èèyàn bá sì le ronú dáadáa, èèyàn ò ní le ṣiṣẹ́ dáadáa. Mi ò fẹ́ jẹun tí yóò wúwo jù ní, ní kùtùkùtù, ní kùtùkùtù àárọ̀. Ní, ní ìparí, ní ọ̀, ní sókí náà mo máa ń jẹ, mo máa ń yan oúnjẹ òwúrọ̀ mi gẹ́gẹ́ bí ara mi ṣe rí ní àsì, ní ìgbà náà, ní àsìkò náà, ní ọjọ́ náà àti ohun tí mo, tí mo ní láti ṣe lọ́jọ́ yẹn, àti nípa ǹkan tí mo ní sí, lóúnjẹ tí mo ní sí inú ilé mi.

Nígbà tí òjò bá rọ̀, mo má a dákẹ́ díẹ̀. Òjò má a fún mi ní àkókò láti ronú jinlẹ̀, láti tún ara mi ṣe. Bí mo bá wà nílé, mo má a jókòó, mo sì máa n fetí sí ìró òjò. Ìró yẹn máa n balẹ̀ ọkàn mi gan ni. Nígbà mi, mo máa n ka ìwé tàbí ṣiṣẹ́ díẹ̀ lórí kọ̀mpútà mi nítorí pé òjò máa n jẹ́ kí n fojú inú balẹ̀, kí n ṣe ráyè kọ kó èrò mi jọ. Mo tún máa n rántí pé ayé kì í lọ lójúkan ṣoṣo. Bí òjò ṣe ń rọ̀, bẹ́ẹ̀ ni ìṣòro má ń wà, ṣùgbọ́n gbogbo rẹ̀ má a n kọjá. Bí mo bá sì wà níta, mo máa n rí dájú pé mo ṣọ́ra fún òjò, mo máa n dúró sí abẹ́ ilé kí òjò má bá pa mí. Òjò máa n kọ́ mi ní sùúrù, ó sì rán mi létí pé ìsinmi jẹ́ apá kan nínú ìlera ènìyàn. Nígbà mìíràn tí mo bá wà nílé tí òjò bá n rọ̀, mo máa n sun. Ìgbà náà ni oorun máa n dùn gan, torí bí afẹ́fẹ́ ṣe máa n fẹ́, afẹ́fẹ́ tó tutù tó túni lára bó ṣe máa n fẹ́ yẹn, ó máa n jẹ́ kí oorun dùn ní àkókò yìí. Nítorí èyí, ní àìmọye ìgbà mo máa n sun, tó bá tun wá jẹ́ wípé boya mi ò sun dáa da ní àti àárọ̀, bóyá mo ti wá ṣiṣẹ́ ọjọ́ náà tán, tó jó bá rọ̀, màa jẹun, m a wẹ̀, màa wá sun, mà a sun orun àlàáfíà.